Ni sí wọn, àwọn ń tẹ̀síwájú life wọn, wọn ti ń ṣayé wọn lọ ni. Wọn tin gbadun one thousand years, wọ́n á ràn kọ́ tó wọn, wọ́n á tún jẹ kọ́ tó wọn. Nígbà yẹn, tí one thousand years bá pè láṣẹ wà. Gbé satan ni fún rẹ̀ pẹ̀lú angẹli tó jọ ń parọ́, á wá ju wọn sínú agbọn ìdájọ́ dẹ́gbẹ́dẹ́. Àwọn tí wọ́n le fa ra da iyá yẹn fun one thousand years á tú palẹ ti wọn mọ, ó di ṣe kí ni o? Ó di wii, inú iná ti ìṣú fún.

Irun lẹ́sẹ̀ tẹ́ ẹni lára tẹ ti irun kún gbogbo ara yín. Nígbà bá ta gbogbo irun, irun ni o, irun ni a kò ti bèèrè sí jíyà. Gbogbo irun ara yín tí wọ́n kọ́kọ́ mú láti irun ẹsẹ̀ láàkọ́kọ́. Ọlọ́run ti ẹ butter búrẹ́dì mi ti ẹ ní irun lára. So ìyẹn ti ẹ kọ́kọ́ bo kúrò ní ẹ̀gbẹ́ odọ̀ tẹ mi ná. A kọ́kọ́ máa mú irun kọ̀ọ̀kọ̀ láti wọn ẹsẹ̀. Kásẹ̀ tó wà bọ́ sí irun orí, irun abiya, irun ìdí, irun gbogbo ẹ.

Ara ìdárayá yìí tí mo fẹ́ràn jù ní ara Pọ́ọ̀lù torí ó tó dá láti máa gba bọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọmọkùnrin. A máa mú ara ènìyàn jupépe, ẹ̀yà sì máa túnú nígbà tí ó bá ṣe ara ìdárayá yìí. Òntì yàn tí mo bá wọ bọ́ọ̀lù inu mi asì máa dùn dáadáa.

Ibi tí mo fẹ́ràn jù lọ ni kí n lọ sí òde àríyá tàbí kí n lọ sí ibi tí a ti ń ṣe eré ìdárayá, tàbí kí n lọ sí sinimá, kí n lọ wo àáre ìdárayá tàbí kí n lọ sí ibi iṣẹ́ tàbí kí n lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi láti lọ re kí wọn, fún iṣẹ́ takuntakun tàbí láti lọ ṣe nǹkan pẹ̀lú wọn.

Kojú ìdènà ọkọ̀ jẹ́ ohun tí ó rọrùn láti kojú torí wọn ó wá ojútùú sí ohunkóhun tó bá fẹ́ dé èmi lọ́nà láti bóyá fẹ́ wọ ọkọ̀ ni tàbí tí ọkọ̀ mi bá fẹ́ lọ síbi kan tí ẹ̀ òpópónà tí ó ti di gágá tí ò sí ibi tí a fẹ́ lọ, a máa wá ìdojú sí.

Igbba miram, mo le duro. Gba mi mọ, mo le, mo le, mo le duro. Igba mii, mo le ṣe into wu mìn. Gba mi mọ, mo le dọ̀bálẹ̀. Igba mii, mo le kí ènìyàn. Bi o bá ṣe wu mí, òhun ni mo se máa ń gba owọ ènìyàn. Igba min, ohun tí o bá wù mí, mo lè ṣe fún ọ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.

Àtitọ́jú èékánná mi o jẹ́ ohun tó rọrùn. Ìgbà mìíràn mo máa ń fi eyín mi gé, tàbí kí n lo abẹ kí n fi ṣi gbogbo rẹ̀, tàbí kí n pe àwọn abánirọ̀ èékánná kí wọ́n bá mi rẹ ẹ, kan bá mi fọ, kan bá mi tún un ṣe dáadáa. Ọ̀nà yìí ni mo máa ń gbà fi tọ́jú èékánná mi tí mo fi máa ń ṣe, àtúnṣe rẹ̀ tí mo fi máa ń ṣe dáadáa. Tí ǹ bá fi eyìn mi gé, màá pe àwọn tó máa ń gé èékánná tí wọ́n yóò bá mi gé, tí wọ́n sì bá mi fọ dáadáa.

Ó jẹ́ ohun tó dùn mí lọ́pọ̀lọpọ̀, èyí ṣe jẹ́ pé àkókò tí mo te àwọn nǹkan yìí, mo lè tìka ọ̀rọ̀ Ọlọ́run, òun ni mo ṣe mistake rẹ̀. Ah! Ó jẹ́ nǹkan tó dùn mí gidi gan. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí eti bẹ̀rẹ̀ pé ọjọ́ wo ni mo ti lọ rí dókítà kẹ́yìn, mi ó ṣe ènìyàn tó máa ń ṣe àìsàn bẹ́ẹ̀ ni mìí kì í lọ sí ilé ìwòsàn. Ni àkókò tí mo bá rí pé ó rẹ̀ mí, màá wọnú oko lọ, màá já àgbo. Tí n bá ti ṣe àgbo, tí mo ti mu, ara mi ti yá nìyẹn fún ohunkóhun tó wù kò lè máa dààmi láàmú nínú àgọ́ ara mi. Ìdí èyí, mi ò kí ń lo òògùn tàbí lọ sí ọ̀dọ̀ dókítà nígbàkúgbà ara, ṣùgbọ́n mo máa ń lo àgbo. Mo máa ń mu òògùn ni tí bá ti rí pé ara mi kò dáa dáadáa, màá lọ lo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó máa fi mú ara mi ṣe inú ó ní, "Ti Olúwa nilẹ̀ àti ẹkùn rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, nítorí ó fi rẹ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kálẹ̀ lórí àwọn iṣan omi, tà ní yóò gori òkè Olúwa lọ, tàbí tà ní yóò dúró ní bímọ rẹ̀, ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sì òkè sí asán tí kò sì búra ẹ̀tàn, òun ni ó rí ìbùkún àti olùgbàlà Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran tí ń ṣàfẹ́rẹ ṣàfẹ́rẹ Ọlọ́run Jákọ́bù, ẹ gbé orí yín sókè ẹyin ẹnu ọnà, kí a sì gbé yín sókè ẹyin ìlẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa, ta ni ọba ògo yìí Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo láé àti láéláé. Àmín. Ọlọ́run Alágbára, mo gbé ọ̀gá, mo yìn ọ́ l'ògo fún oore rẹ̀, fún àánú rẹ̀ lórí ayé mi. Nítorí pé èyín ni Ọlọ́run, nítorí pé èyí pọ̀ padà, nítorí pé àwa máa rí ìdí, òun ni orúkọ yín. Ó ní àwa máa rí ìdí elédùmarè. Èmi ó yìn ọ́, mo máa gbé ọ̀gá. Ó ní ẹ fi ọpẹ́ fún wa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró lái lái. Tí Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì í ò ṣe aláìní, ó mú mi dùbúlẹ̀ ní pápá ọ̀kọ̀ omi tútù, ọmú mí lọ sí ìka omi dídákẹ́ rọ̀rọ̀, ó tu ọkàn mi lára nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ mo ti lè rí láàrín àfonífojì, òjìjì ikú, èmi kì í ó bẹ̀rù ibi kan torí pé òun wà pẹ̀lú mi. Ògo rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n tún mi nínú, ohun títẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi. Lójú àwọn ọ̀tá mi, ó dá òróró ayọ̀ sí mi ní orí, àgọ́ mi sì kún àkúnwọ̀ sílẹ̀. Nítòótọ́, ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Èmi yóò sì máa gbé ilé Olúwa láé àti láéláé. Àmín. Ti Olúwa ni ilẹ̀ àti ẹkùn rẹ̀, ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀, torí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kálẹ̀ lórí àwọn iṣàn omi, tàní yóò gori òkè Olúwa lọ, tàbí tàní yóò dúró ní ibi mímọ́ rẹ̀, ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sì aṣàn tí kò sì búra ẹ̀tàn, òun ni ó rí ìbùkún gbà àti odòdò lọ́wọ́ Ọlọ́run ìgbàlà yí. Èyí ni ìran tí ń ṣàfẹ́rẹ ṣàfẹ́rẹ Ọlọ́run Jákọ́bù, ẹ gbé orí yín sókè ẹyin ẹnu ọnà, kí a sì gbé yín sókè ẹyin ìlẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọ inú ilé wa, ta ni ọba ògo yí, Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo láé àti láéláé. Àmín.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀ láti wọlé láti jókòó láti ṣe ohun tó bá wù mí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni torí pé ohun tí a máa kọ́kọ́ ṣe ni ẹ́ láti wọnú ọkọ̀ torí náà ni ìwé mí sọ pé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí o ṣe ọ́n nítorí tí àánú rẹ̀ dún láíláí. Ó ní fún òun nìkan tí ń ṣiṣẹ́ ìyanu ńlá, ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí o ṣe ọ́n.

Ìgbónájẹ́ jẹ́ èyí tí mo fẹ́ràn. Ooo, tó tóbi tí ó je pé ó lè mú ooru dáadáa ní àkókò tí òtútù bá ń mú, òun ni. Ó ní ohun tí mo fẹ́ràn nínú yàrá mi, tí, tí a le fi jẹ́ kí ooru mú nígbà tí òtútù bá ń mú tí kò lè sí ohun kan tí mo le ṣe sí i. Ìgbónájẹ́ jẹ́ èyí, òun ni èyí tí mo fẹ́ torí pé kí ni, ohun tí ó dára ni. Ní àkókò tí òtútù bá ń mú, tí mo bá ti tàn án, a máa jẹ́ kí òtútù yẹn kí ó lọ.

Bí mo ṣe wá yìí, mo ń gé Desperado mi ni tí mo fi rọ̀ ra fi n póǹgbẹ́. Fún ìdí èyí, iṣẹ́, àwọn irinṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni tí mo nífẹ̀ẹ́ sí ó pé oríṣiríṣi. WC water closet, èyí tó máa mú àti ṣe ìgbọ̀nsẹ̀ rọ́run fún mi, òun ni àwọn tí mo fẹ́. Ẹ jọ, íbéèrè yín pọ́, owó yìí gángan ni mo fẹ́, ẹ send ówó sí Aza mi, ẹ tẹ sí mi ní Opay torí pé kò ní da kí nǹkan máa ṣiṣẹ́ lásán. Mo ti ń gbìyànjú láti jọ́'ọjọ́ yìí tí ó sì ọ̀nà kankan. Ẹ jọ, mo kan ro jọ́ ni, bí ẹyẹ ibaká, ẹ tẹ wò yìí, ẹ jẹ́ kó pé kí á kí a.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ ọ̀ṣọ́, ó jẹ́ ohun tó ṣe kini tó bá ìgbà mu tó máa jẹ́ kí o ẹ́ gbogbo ẹkù ṣe rẹ́gí lára mi. Tí mo bá wọ̀ ọ́ nígbà mí, àwọn ènìyàn a máa rò pé bí a wípé ọmọ ọba ni mí tàbí mo ti ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú ọba ni. Ṣùgbọ́n èmi ni mo mọ̀ bí sapa bo ṣe ń mú mi, tó jẹ́ pé ó máa ń tẹ́mi lẹ́rùn mọ́lẹ̀ nígbà mí. Sapa máa fi hohoro ẹpọ̀n mí nígbà mí, a máa fi ṣeré torí pé kò sí ọ̀kankan ní azá mi. Ẹ̀jọ̀, ẹ̀jọ̀, ẹ̀jọ̀. Owó yẹn gangangan ni mo nílò, òun ló jẹ́ kí n máa ṣèléyi torí pé kò ní dáa kó jẹ́ pé kí nǹkan wé sí data mi tàbí kí n wé sí bátìrì fon mi. Ṣẹ̀rí áàpù yin yìí, ó ń jẹ data aláàkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì, kẹ́dẹ̀-ré, ó tún ń jẹ bátìrì. Ẹ̀jọ̀

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, à, mi ò ní jẹ oúnjẹ tó kù kẹ̀. Oúnjẹ tí mo sè, tí mo fẹ́ jẹ, tí mo ìwá jẹ tán. Mà á gbe tọ́jú sẹ́gbẹ̀ẹ́ kọ ni, àsìkò tí ebi bá ti mú mi, màá ṣe kíni, màá lọ bẹ̀, màá lọ gbe, màá dẹ̀ fi sára. Torí wípé kò ní dá kí ń jẹun kù, kí ń wá dáànù. Tí ń bá ṣe rú ẹ̀, ebi ni, ebi a fẹ́ pa mi kú. Ṣùgbọ́n tí ń bá ti ṣe yìí, tí mo tọ́jú rẹ̀, màá lọ gbe níbi tó bá wà, màá dẹ̀ fi sára, màá dẹ̀ jẹ, màá fomi síi. Bí ẹyí níìsín, kò ṣòwò lọ́wọ́ mi láti ra nkankan. Ṣùgbọ́n a tètè fún mi ní Desperado láti ibi ọ̀sẹ̀ tó kọjá. Ohun ni mo mú tí mo dẹ̀ rọra fi potato chips àti plantain chips, ẹyọ kọ̀ọ̀kan, mo ra fi tẹ̀, mo ra fi gé. Tí ń bá ti jẹ tán báyìí n sín, màá mú omi si. Kin tó bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi. Ṣé ẹ ríi wípé kò rọrùn? Ẹ jọ, mo tún sọ fún yín lẹ́ẹ̀kan si. Owó yìí mo níí fẹ rẹ̀, mo bẹ̀ yín ní orúkọ Jésù. Torí wípé kí ni tí ń bá ṣe pè fún yín, kò ní dà ó. Ẹ jọ.

Àkókò tí ó bá wù mí ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Ṣùgbọ́n ní every Saturday, a máa ń ṣe ìmọ̀tótó àdúgbò ní bíba yìí tí ìjọba pàládà ṣe fún wa láti ṣe ìmọ̀tótó agbègbè wa. Nínú ilé mi tí mo bá ṣe ìmọ̀tótó kò ní da torí wípé tí mo bá ti jí ní òwúrọ̀, màá gbá ilẹ̀, màá fọ abọ́, màá nu ilẹ̀, màá ṣe ohun tó yẹ kí ń ṣe ní òwúrọ̀ kí agbègbè mi kó lè wà ní, ẹ, àyíká tó da.

Mi o fẹ́ràn kí ń má wo ìràwọ̀, ìbéèrè tí ẹ ń béèrè lọ́wọ́ mi ń ti sú mi. Ẹ jọ, ṣé ọ̀nà mìíràn wà tí a lè fi ṣe tó yẹ pé gbogbo yóò máa lọ ní mẹ́lọ̀ mẹ́lọ̀ torí bí mo ṣe wà yìí, desperate tí mo mu gan kò ràn mí. Gbogbo ẹ kàn kan rí bàkan bákan rí, ẹ jọ ẹ ṣàánú fún mi. Ṣé ẹ le fún mi ní ìwọ̀nba béńjé kí n fi di ọ̀wọ̀ mú?

Bẹ́ẹ̀ni mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, tí ẹniti ó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi tó bá ń ṣe bí i oní psycho, mo máa ń ṣe oríṣiríṣi fún un. Fún idi eyìí ó jẹ́ nǹkan tí ò máa ń bí mi ninú gan an tí ohun tí mo bá fẹ́ tí kò bá jáde níbẹ̀, ẹ jẹ́kẹ́ ẹ mọ ohun tí ẹ ń ṣe, ẹ jọ, ẹ ibeẹ̀rù tí ẹ ń bẹ̀re yẹn, ó ti bí mi nínú.